Èmi ò ní ẹgbẹ́ eré ìdárayá kankan tí mo fẹ́ràn torí pé mi kì í sábà kín wo àwọn eré ìdárayá náà torí mi ò ní ẹgbẹ́ kankan tí mo lè tọ́ka sí pé mo fẹ́ràn jù. Ṣùgbọ́n tí mo bá rí wọn, màá wò wọ́n. But báyí, mi ò ní eré ìdárayá kankan.